Mo wà ní ojú òpó ayélujára èyí tí wón ń pè ní Facebook, mo sì tún wà ní ẹ, ẹ, ojú òpó ayélujára èyí tí wón ń pè ní Twitter. Mo tún wà ní èyí tí wón ń pè ní Instagram. Mo tún wà ní èyí tí wón ń pè ní WhatsApp àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Rárá o, mi ò kí ń wọ aṣọ àkayòrí ní ibi iṣẹ́. Àmọ́ ní àsìkò òjò tàbí àsìkò òtútù, mo máa ń wọ aṣọ àkayòrí dáadáa ní ọ̀pọ̀lọpọ̀ igbà nítorí pé ó máa ń gba atẹ́gùn sí ara.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa ohun ọ̀ṣọ́, ohun ọ̀ṣọ́ mi mo máa ń pa sí ara, mo máa ń pa sí ara nítorí wípé mi ò like ki, mi ò fẹ́ràn sí kí ohun èṣọ́ mi kí ó má han gbala, gbala, gbala nítorí ìdí èyí mo máa ń pa sára, mo máa ń tọ́jú ẹ̀ da.

Mo máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́, mo máa ń kojú wọn pẹ̀lú pẹ̀lẹ́ kùtù nítorí pẹ̀lẹ́ kùtù ni ó la ohun gbogbo já. Tí èèyàn bá ti fi pẹ̀lẹ́ pẹ̀lẹ́ tú àwọn nǹkan, gbogbo iyì owu tí ò bá jẹ́ ìṣòro tí èèyàn ń dojúkọ ní ibi iṣẹ́ èèyàn, èèyàn má borí ẹ̀ nítorí ìdí èyí mo máa ń fi pẹ̀lẹ́ kùtù yànjú rẹ̀

Àwon, mo like àwon orin, mo féràn àwon orin Afrobeat àti àwon orin àlùjo àti àwon orin tí àwon mùsùlùmí kọọkan tí wón kọ. Àwon náà ni orin tí mo féràn jù tí mo sì máa ń gbó wọn nígbà mí ní ẹkọọkan.

Omi tí mo máa ń mu ní ojoojúmọ́ ó pọ̀ tó ife mẹ́jọ tàbí jù bẹ́ẹ̀ lọ nítorí pé omi ni ayé, omi dára lọ́pọ̀lọpọ̀ láti máa mu nítorí ó máa ń fọ àwọn idètí ara dánù, ó sì máa ń mú ara yá yékéyéké.

Bẹ́ẹ̀ni, mo máa ń pe ìpè fídíò pẹ̀lú àwọn olólùfẹ́ mi lóbìnrin. Mo máa ń pe ìpè fídíò pẹ̀lú wọn láti lè gboro ara wa sí ojú, láti lè rí ojú ara wa, ká tún kí ra wa, ká tún rín ẹ̀rín síra wa ní kójúkójú. Ta bá ti kojú pọ̀ ara wa, ẹ̀mí wa o tún bàlẹ̀ pé mo rí ojú ẹni náà.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tí ó máa ń ṣe ètò ǹkan dáadáa. Nítorí pé mo ní ìfẹ́ sí láti máa ṣe àwọn ètò ǹkan. Nítorí pé bí mo bá gbé ètò ǹkan mi fún ẹlòmíì, kò bá mi ṣé, kò ní ṣe ó tàn mí lọ́rùn gẹ́gẹ́ bí mo ṣe fẹ́. Ní idi eyìí ni mo ṣe máa ń ní o ju kọ àwọn ètò ǹkan mi dáadáa tí mo sì máa ń ṣe wọ́n yékéyéké.

Mo fẹ́ran èso ọsàn mímu àti ọ̀gẹ̀dẹ̀ jíjẹ. Mo fẹ́ran àwọn èso méjèèjì yìí nítorí pé wọ́n da ní ara. Wọ́n sì tún jẹ́ ǹkan tí mo nífẹ̀ẹ́ sí púpọ̀ púpọ̀. Tọ́ jẹ́ wípé tí mo bá rí ọ̀gẹ̀dẹ̀ lásán, inú mi máa ń dùn. Tí mo bá jẹ bí méjì, màá yó'ni bákan.

Rárá, mi ò tíì gun ẹ̀rọ ìgbésókè rí, mi ò tíì lòó rí. Mi ò tí ì lòó rí ṣùgbọ́n màá nífẹ́ sí láti lò ó, nítorí mo gbọ́ nípa rẹ̀ pé ẹ̀rọ ìgbésókè náà wipé ó dá lọ́pọ̀lọpọ̀. Nítorí di ẹyi emi náà ń gbìyànjú láti lò ó ṣùgbọ́n mi ò tí ì lòó rí.

Gíga tí mo ga tó ìwọ̀nba ẹsẹ̀ bí bàtà mẹ́fà àti ààbọ̀. Ìdí tí mo fi mọ ìwọ̀nba ẹsẹ̀ bàtà tí mo wọ̀n àti gíga tí mo ga tó ni wípé mo se àyẹ̀wò rẹ̀ ní ilé ìwòsàn ní kòpẹ́kòpẹ́ yìí tí wón sì sọ fún mi wípé mo wọ̀n ìwọ̀nba bàtà mẹ́fà àti ààbọ̀.

Kosi gba ti mo kẹyin lọsi ọja. Mo máa ń lọ ọjà ní àsìkò tí ó bá wù mí, ṣùgbọ́n mi ò kí ń lọ ní ìgbẹ́yìgbẹ́yìn. Wọn máa ń lọ ní ọwọ àárọ̀, mo dẹ máa ń tètè lọ, mo sì máa ń lọ nígbà mí ní ọwọ ọ̀sán. Ó ìgbà kigba tí mo bá fẹ́ lọ, mo máa ń jẹ́ kí ó yá mi kí n lè tètè lọ láti tètè.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran àwọn àlọ́ apanilẹ́rìn nítorí wípé tí èèyàn bá ń ṣe, tí an bá ń pa àlọ́ apanilẹ́rìn, tí won bá ń ṣe fún èèyàn, inú èèyàn ó máa dùn, èèyàn ó máa rẹ́rìn, èèyàn ó sì máa tún kọ́ ọgbọ́n níbẹ̀

Ní àkọ́kọ́, àkànlo èdè tí wọ́n lò ní bíbà yìí kò yé mi tó. Wọ́n ní pé nígbà wo ni mo máa ń fà, fà kí ni? Mi ò mọ̀ in tí mo máa ń fà. Tàbí ko jẹ́ wipé èmi ni mi ò gbọ́ rí, ṣùgbọ́n yín ó ṣe ìwádìí lórí rẹ̀ láti lè mọ̀ dáadáa.

Bẹ́ẹ̀ni, mo ti sìnà rí dáadáa ní àìmọye ìgbà pápàá. Nígbà náà awa lú ìlú Ìbàdàn. Ibẹ̀ la wà nígbà yẹn, tí mo fi ń lọ sí ibì kan. Ọkọ̀ tí mo wá wọ̀, ó sì mi gbé kọjá ibi tí mò ń lọ. Ibi tí mo sì ń lọ, mi ò mọ ọ̀nà bẹ̀. Mo sì wá sọ̀kalẹ̀ ẹnu. La bá sọ fún mi pé mo ti sìnà ó, èsì ibi tí mò ń lọ rí ò.

Bẹ́ẹ̀ni, mo ní etò ààbò kọ̀ǹpútà níbi tí mo máa ń fi àwọn nǹkan mi pamọ́ sí. Mo ti ìtò ààbò síbẹ̀. Eto ààbò oríṣirí bii mẹ́ta ni mo fi sí i. Mo fi píìnì sí i, mo fi páàsiwọ́ọ̀dù sí i àti nǹkan ẹlẹ́ẹ̀kẹta náà.

Ọfiisi mi ó máa n sí ní agogo méje àbò òwúrọ̀ ní ojoojúmọ́ ṣùgbọ́n tí ó bá di ọjọ́ Saturday ó máa n sí ní ago mẹ́jọ àárọ̀ tí a sì palẹ̀ mó ní dédé ago mérin tàbí ago márùn-ún ìrọ̀lẹ́

Àwọn ohun ètò tó ṣe pàtàkì lọ ní ibi iṣẹ́ mi, ohun ètò tó ṣe pàtàkì jù lọ iná ni ohun èlò kọ̀ǹpútà, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àti àwọn ǹkan mìíràn tí a máa fí ń ṣe ètò ọ̀rọ̀ iṣẹ́ wa.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹun nínú ọkọ̀, nínú ọkọ̀ èrò tí mo bá wọ̀ lọ sí ibi iṣẹ́ tàbí tí ó bá yá pà lọ sí tíráfúù ni. Tí ebi bá ń pa mí, ara mi ó mo gbọ̀n, gbogbo nǹkan ni yóò máa ṣe mí, torí ìdí ni mo ṣe máa ń jẹun nínú ọkọ̀. Mo máa ń jẹun nínú ọkọ̀ dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń tẹ̀lé òfin yàrá ọkọ̀ dáadáa nítorí wípé tí a bá wọ ọkọ̀ ibòmíràn, ó máa sọ fún yín wípé "ẹ̀ má paríwo nínú mọ́tò, ẹ má paríwo tá awòn bá ti ń lọ, ká má da làákàyè ẹni tí ń wa ọkọ̀, ká má da làákàyè re ru lóríṣiríṣi ọlọ́kàn ọjọ́ kan.

Tó bá di ní àṣálẹ, mo máa ń kọ́kọ́ gbé iṣẹ́ ilé ti ìrólé, mo má ń kọ́kọ́ gbé e ṣe. Bí mo bá ti parí àwọn ẹ̀yun, màá ṣe ètò iṣẹ́ tí àwọn ọmọ bá gbé bọ̀ láti ilé ẹ̀kọ́. Lẹ́yìn ẹ̀yun náà, màá tún ṣe kíni, màá mójútó iná oúnjẹ dídá lásálẹ́ láti jẹ oúnjẹ alẹ́ wọn.

Hmm ìbéèrè nlá, ìrántí ìgbà ọmọdé mi tí mo rántí, tí mo rántí, iná ni àwọn eré oríṣiríṣi tí a máa ń ṣe bí àwọn bọ́kọ̀bọ́ọ̀kọ̀, bí àwọn àlọ́ àpamọ̀, bí àwọn ọ̀rọ̀ ìsọ̀rọ̀-ǹ-gbèsì, eré òṣùpá, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo kí nìyẹn mo rántí wọn tó jẹ́ pé inú mi sì máa ń dùn tí mo bá rántí, ṣùgbọ́n ẹyin se padà sí mọ́.

Rárá o, mi ò ní àwọn ẹ̀rọ ọrọ̀gbọ́n nílé. Ṣùgbọ́n mò ń gbìyànjú láti ra wọ́n tí a bá lọ sí ibi àwọn ilé ìta nǹkan àtijọ́. Ìgbà náà la ti rí tíátì kó wọn wá sí.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àwọn ìsọdọ̀tun ọkàn nítorí wípé mima ṣe ìsọdọ̀tun, ìsọdọ̀tun ọkàn. Ó jẹ́ ǹkan ti ó da púpọ̀ púpọ̀ nítorí wípé ìsọdọ̀tun ọkàn tí ẹ rí yẹn, ẹni tí bá ṣe ìsọdọ̀tun ọkàn, ó máa ń ní àlàáfíà nínú ẹ̀mí rẹ̀ nítorí wípé gbogbo ǹkan tó bá le nínú ẹ̀mí rẹ̀ ni yóò ti fúyẹ́ nígbà tó ti ṣe ìsọdọ̀tun yẹn.

Rárá o, mi ò mọ̀ bí a ṣe ń tún àwọn nǹkan ṣe àmọ́ mo mọ̀ bí a ṣe ń ṣe àwọn nǹkan miì bíi irú iṣẹ́ tí mo kọ́. Mo mọ̀ bí a ṣe ń tọ́jú ẹni tí ó ní àárẹ̀, aláàárẹ̀ tàbí ẹni tí ó fẹ́ bímọ láti le gbẹ̀bí fún aláboyún tí ó ń rọbí. Àwọn nǹkan wọ̀nyí ni mo mọ̀ ọ́n ṣe.

Mi ò kí ń kẹ́yìn ẹ̀kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́ mi. Bí wọ́n bá ti gbe fún wa, náà ni mo ń bẹ ní orí ẹ̀mí mi ní àti tètè kọ́. Bóyá di èyí gan se ẹni ọ̀gá wa ni ó ṣe ní fẹ̀ mí ní ibi iṣẹ́ nítorí pé ó máa ń sọ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà wípé mi ò ń fi iṣẹ́ mi ò fi ń fa ilẹ̀ kí tí ó bá ti dé ọwọ́ mi ni mo máa tètè ṣe wọ́n.

Ìbéèrè ńlá ni ìbéèrè èleyí o, nítorí wípé. Ìyè ìgbà tí mo ń lo fóònù mi lójúmọ́ kò ní ye, kódà kò ní òǹkà iye ìgbà tí mò ń lò, bóyá kì í ní gbogbo ìgbà ni mò máa ń lò ní, kódà ìgbà mìíràn. Ẹ̀rọ amúnáwá tí olóyìnbó ṣẹ̀ṣẹ̀ ṣe ni mo máa fi, mo máa fi fa iná sí lára kí n lè bá a sì tún máa rì lólò.

Ètò ìdárayá mi, ó máa ń lọ dáadáa, ó máa ń lọ dáadáa, ṣùgbọ́n ó kàn máa ń ní kọ́lo kankan nínú ni nítorí wípé o mọ́ wu mi kí n wà ní àgbàlá tiwa tí ó kẹjù tí ó sì ní àwọn èròjà ìṣe àwọn eré ìdárayá náà ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀. Ìwọ̀nba níwọ̀n tí a ní náà ni à ń lò.

Oríṣi ẹ̀fọ́ mẹ́ta kan wà tí ó jẹ́ wípé mi ò fi ń ṣeré rárá. Tó jẹ pé kòdá, mo lè jẹ́ ní ìgbà kú ìgbà. Ẹ̀fọ́ alákọ̀kọ́ náà ni ẹ̀fọ́ tètè. Ẹ̀fọ́ tètè, ó máa ń dùn gan. Bẹ́ẹ̀ náà sì ni ẹ̀fọ́ ṣọkọ. Kò fẹ́ràn ẹ̀fọ́ ṣọkọ náà púpọ̀ púpọ̀. Ẹlẹ́ẹ̀kẹ́ta ẹ̀fọ́ yẹn náà wá ni ẹ̀fọ́ gbúre tí a mọ̀ sí amúnútutù. Mò nífẹ̀ẹ́ sí ọ̀un nàa lọ́pọ̀lọpọ̀.